Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Hmm, àwọn Yorùbá bọ̀ wọ́ ní tí ẹlẹ́ṣẹ́ bá ti mọ ẹsẹ̀ kò ń pẹ́ lórí ikunlẹ́. Àkọ́kọ́, kí èèyàn mọ orísun ẹ̀ṣẹ̀ rẹ̀ kó tó mọ bó ṣe fẹ́ tọrọ àforíjì. Bí mo ṣe máa ń tọrọ àforíjì mi ní léleyìí, ò tí bá ti mọ ẹṣẹ̀ tí mo ṣẹ̀ kí a kò ń pẹ́ mi. Ẹni tí mo ṣẹ̀ sọ́dọ̀ ẹ̀, kí ń ti súmọ́ ọ́n, kí ń ti bẹ̀ ẹ́, kí ń ṣàlàyé ìdí tí mo ṣe wùwà tí mo wùyẹ́ kí ń dẹ̀ wá àforíjì látọ̀dọ̀ ẹ̀.

Hmm, báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Àkọ́kọ́, o nílò ó ní ṣe pẹ̀lú òrú ú, ẹ̀rọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó ní káàlùku n lò. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ̀rọ fóònù tí mo ń lò, aláfọwọ́fà ni èyí tí mo ń lò, fóònù ayé òde òní. Lórí rẹ̀, mo sì ní oríṣìíríṣìí ààyè ìkọ̀kọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì mi. Ó ní ohun tí a ń pè ní olùdáàbò bo ààyè ìkọ̀kọ̀ èyí tí ń jẹ́ Google Privacy Manager. Òun ni ó máa ń ṣe ìtọ́jú àwọn ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì. Tí n bá ní ohùn kan ṣe ní ààyè ìkọ̀kọ̀ mi, tí mo bá ti wọ Google Privacy Manager mi lọ, òun ló máa ṣe ètò bí mo ṣe yanjú ohun ko hun tí mó fẹ́ ṣe ní ààyè ìkọ̀kọ̀ mi.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Nígbà wo ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Ah, ìyẹ́ ti ní ṣe pẹ̀lú ọjọ́ tó pẹ́ diẹ̀ ba yí o. Àmọ́ tí mo bá lọ sí àgọ, ta bá ní ohun kóun n ṣe gẹ́gẹ́ bí ọjọ́ ìṣẹ́gun ọdẹ. Mo máa darapọ̀ mọ́ wọn láti lọ bá wọn ṣètò náà.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀, bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀. Ìyẹ́ ni mo máa ń lò tí bá lọ sí ilé ìtura tí mo bá fẹ́ wẹ ninu omi tóún bẹnu àgbàlá náà. Aṣọ náà ni màá gbé wọ̀ tí mo sì máa fi wẹ̀ lọ wẹ̀ bọ̀ bá wọn ti bá bámbẹ̀ ṣe táa ma bá ra ṣeré pẹ̀lú ohunkóhun ta bá rí lò nínú púúlù náà. Aṣọ náà ni màá wọ̀ tí màá fi ń wẹ̀ lọ wẹ̀ bọ̀ nínú púúlù àgbàlá ilé ìtura tí mo bá lọ.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́bẹ̀ṣẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Ọgbà tí mo ti ń ṣiṣẹ́ náà ó jẹ́ inú ilé ìṣiṣẹ́ kan ni, ó sì ní ààyè ọ̀tọ̀ etí oníkaluku tí gbé ń ṣe iṣẹ́ rẹ̀. Àmọ́ ipò tí mo ni ipò tí mo wà ní ibi iṣẹ́ náà ó gbà mí láyè láti rìnrìn ká lọ wo ààyè oníkánikún láti mọ bí a ti ṣe ń ṣe iṣẹ́ sí. Ó sì jẹ́ kí ìbáṣepọ̀ tó dámọ́ràn wà láàárín èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ mi. Bí mo ṣe máa ń bá àwọn ẹlẹ́bẹ̀ṣẹ́ iṣẹ́ ṣiṣẹ́ nìyẹn.

Wákàtí mélòó lo máa ń ṣiṣẹ́ lojúmọ́? Wákàtí mélòó ni mo máa ń ṣiṣẹ́ lójúmọ́? Ó kí n ṣàlàyé bá ẹ. Tí mo bá ti jí ní òwúrọ̀ ní gẹ́gẹ́ bí aago mẹ́rin, mo ti wà lọ́nà. Ka tó rí aago méje, mo ti wà ní ibi iṣẹ́. Aago mẹ́jọ mo ti wà lẹ́nu iṣẹ́. Aago mẹ́jọ yẹn títí wọ aago mọ́kànlá. Màá gbá aye láti lọ jẹun. Iye ni à ń pè ní oúnjẹ ọ̀sán ní ibi iṣẹ́. Lẹ́yìn iyẹn, màá bọ́ṣi enú iṣẹ́ ní aago méjìlá. Màá sì ṣiṣẹ́ wọ aago márùn-ún ìrọ̀lẹ́. Tí mo bá ní kí n ká, àkókò tí mo fi ń ṣiṣẹ́ yóò máa tó bí wákàtí mẹ́jọ. Wákàtí mẹ́jọ ní ojúmọ́ ni mo fi ń ṣiṣẹ́.

Ṣé o máa ń rántí àlá rẹ? A ti gba ìwé mi ni mo ti máa ń tàlọ̀ àlá tí mo bá lá fún àwọn òbí mi, ó sì ti jẹ́ ohun tó mọ̀ mi lára. Bẹ́ẹ̀ ni, tí bá sùn mo máa ń gbìyànjú láti rántí àlá tí n bá lá láti tàlọ́ ẹ̀ fún àwọn alábàgbé mi àti ẹni tí n bá súnmọ́ ju láti mọ orísun àlá náà àti ohun tó dá lé lórí àti ìgbésẹ̀ tí màá gbé láti yanjú ohunkóhun tó bá ń bẹ nínú àlá náà.

Báwo ni o ṣe ma ń kí àwọn ènìyàn? Kíkí tún ní ṣe pẹ̀lú orú àkójọpọ̀ tó bá ń bẹ ní iwájú ẹni tó fẹ́ kí yan. Tó bá jẹ́ ọ̀pọ̀ èrò ni, ẹ ka lẹ́ ń bẹ́ o, ẹ ká ṣán ń bẹ́ o, ẹ ká rọ́ ń bẹ́ o. Ó sì tẹ̀síwájú pẹ̀lú ìrìnàjò ẹ. Bó sì jẹ́ nìkan, ẹ ká ṣáná ni.

Gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé ipò oníkánikún ní ibi iṣẹ́ ọ̀tọ̀ ni, owó tí a sì ń sọ fún oníkánikún ní ibi iṣẹ́ náà ó gbé pẹ́lú jura lọ díẹ̀. “Owó tí mò ń gbà ṣé ó dára tó?” ìyẹ́ ní ṣe pẹ̀lú ìnáwó mi. Mo jẹ́ ẹnìkan tó mọ̀ bí a ṣe ń san owó náà. Owó tí mò ń gbà kò tẹ́ mi lọ́hùn ún ní ibi iṣẹ́ mi àmọ́ kín ni mo fẹ́ ṣe, ìdí iṣẹ́ ni láti mọ́ ni lọ́lẹ̀. Owó náà tò ń kóhùn ún àmọ́ ó yìn yọ̀jọ̀ àwọn ohun ìṣòro kọ̀ọ̀kan.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Tó bá ti súnmọ́ àsìkò àti parí iṣẹ́ fún ọjọ́ náà, ka ní okùn bí wákàtí kan kó tó dá wákàtí kan yẹn, ohunkóhun tí bá ní ṣe gẹ́gẹ́ bí ká yanjú ọjà títò àti ká gbé ọjà fún àwọn tó máa gbé ọ Fún níbẹ̀, gbogbo ẹ̀ ni máa rí pé mo ti ṣe é sílẹ̀ kí n tó ṣíwọ́ iṣẹ́.

Ṣé o wọ aṣọ àkáyòrí níbi iṣẹ́? Ibi iṣẹ́ mi jẹ́ bí i kan tí a ti ń ṣiṣẹ́ tà si ti ń kọ́ ẹ̀kọ́ bí a ti ń ṣe ń lo oríṣiríṣi ẹ̀rọ ayélujára tí a ń tà. Tó o bá yege ní ìdánwò tí olùdálẹ́ṣẹ́nlẹ̀ bá fi tọ́ ẹ wò, a máa ń yẹ eni náà si pẹ̀lú aṣọ àkayòrí. Yóò wọ aṣọ àkayòrí fún ọjọ́ náà, a ó sì yẹ sí i pẹ̀lú oríṣiríṣi ohun tó bá ń bẹ ní ìkáwọ́ wa.

Kókó ẹ̀kọ́ wo, kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù, ìyẹn ni kárakátà, káṣòwọ̀, kájérè. Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nìyẹn o. Kárakátà ni, óun sì ni ẹ̀kọ́ tí mo kọ́ ní ilé ìwé gíga. Kárakátà ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé mi.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ń ṣí? Ọ̀nà tí ń bá jí l'òwúrọ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ago mẹ́rin ni mò ń jí fún iṣẹ́ mi. Ti bá ti jí ní ago mẹ́rin, mo tì wa lọ́nà ní ago márùn, ago mẹ́jọ ni ọ́fíìsì mi ń ṣí fún iṣẹ́ ọjọ́ náà. Ago mẹ́jọ, tí o bá ti di ago mẹ́jọ ọ́fíìsì ti ṣí, a ti bẹ̀rẹ̀ ṣẹ fún ọjọ́ náà.

Ṣé o máa ń wọ ìbọwọ́? Oríṣiríṣi ohun ni wọ́n máa ń wọ̀ sọ́wọ́, ara àti ago àti àwọn ẹ̀yà ara. Mo máa ń wọ ìbọwọ́ lẹ́kọ̀ọ̀kan iyẹni tí mo bá ń re odé. Yàtọ̀ sí ago tí mo ma ń wọ̀ sọ́wọ́, mo máa wọ ìbọwọ́ náà sọ́wọ́ náà.

Nígbà wo ni o kẹ́yìn ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ? Un, máa ní ọdún tó kọjá, yẹn ni ọdún ta ṣe kẹ́yìn yìí ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ ìgba ewe mi. Ohun tó sì fa ìpàdé wa ni pé a ní láti wá lé fún ọdún láti wá kí àwọn ara ti ojúlumọ́ ti àjọ gbé dàgbà. Ohun tó fa ìpàdé wa nìyẹn.

Báwo ni o ṣe máa ń ṣètò ọwọ́ iṣẹ́? Báwo lo ṣe máa ń ṣètò ọwọ́ iṣẹ́? Hmm, ṣíṣètò ọwọ́ iṣẹ́. Òní ká lulukú ti mọ iṣẹ́ ní iṣẹ́. Tásiko iṣẹ́ bá ti bẹ̀rẹ̀, kọ lọ sí ààyè kọ̀ọ̀kan tí wọ́n ti ń gbé ṣe iṣẹ́ wọn, kọ́ sì ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Iṣẹ́ tèmi ò ju kí n rí ilé iṣẹ́ ká, kí n wo bí wọ́n ti ṣe ń ṣe iṣẹ́ náà. Bóyá ohun tí a ní kan ṣẹ́ ni wọ́n ń ṣe àbí wọ́n ń ṣe ohun tó lòdì sí iṣẹ́ tí a gbé kalẹ̀ fún wọn.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo ní àgò tí ì máa ń jí mi ní òwúrọ̀. Tóbá ti de àgò mẹ́rin, àláàmù náà yóò dún, yóò máa jí mi mo sì máa múra fún isẹ́ ọjọ́ náà. Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ nìyẹ́. Àláàmù ni àgò mẹ́rin lẹ́yìn àláàmù náà, a múra fún isẹ́ mi mú ọjọ́ náà.

Kí ni o máà ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Hmm, tí ọjọ́ bá rọ̀, tí mo bá ti ń relé mí fún ìsinmi àti ohunkóhun tí bá ní ṣe nílé. Tí n bá e dé ilé, ká ní oúnjẹ ti wà ná. Tí n bá jẹun tán tí mo wẹ, mo máa wo ìròyìn díẹ̀ láti mọ̀ ohun tó ń lọ nílùú. Lẹ́yìn náà, mo wọ inú yàrá mi. Mo gùn orí ibùsùn mo sì dùbúlẹ̀ fún iṣẹ́ ọjọ́ kejì.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Ërò oníkalukú ọ̀tọ̀ náà, àmọ́ gẹ́gẹ́ bí ọ̀gá iṣẹ́ àti oríṣiríṣi òye tí mo ní nípa iṣẹ́ náà. Ohun tó bá fín àwọn òṣìṣẹ́ lójú tí wọn o mọ̀ bí wọ́n ti máa ṣe yanjú iṣẹ́ náà. Oríṣiríṣi èrò ni mo máa ń fi lọ̀ wọ́n pé o ò ṣe é tọ́ báyìí ká wo bí tó máá jári sí i. Bí mo ṣe máa ń gbé èrò tuntun wá níyẹ́ o, torí ọ̀gá wọn mò jẹ́ lẹ́nu iṣẹ́ náà, mo sì ní òye iṣẹ́ náà ju wọn lọ.

Ìgbà mélòó ni o máà ń wo ojú àwòrán lójúmọ́? Àwòrán ṣe bí i ti jígí ni àbí àwòrán ti fọ́tò dára? Tóbá jẹ́ ojú àwòrán ti fọ́tò yíya, ká ní èèmejì ni màá ń wo ojú àwòrán ní ojúmọ́.

Ẹ̀bùn pé oríṣì, àmọ́ ẹ̀bùn tí mo fẹ́ràn fún yàn jù ni ohun ìdáná bí i iyọ̀ àti ohun ìsebẹ̀ ni mo fẹ́ràn fún àwọn ènìyàn jù. Torí mo mọ̀ pé kò ṣe má lò ní ilé ìdáná àti kò ṣe má lò nínú ilé. Tó bá ní oúnjẹ ń ṣe, tó bá ń bu iyọ̀ náà wọ́n sì máa ṣe iranti mí pé, "à lágbaja máa lò fún mi ní ohun tí mò ń lò yìí nínú ètò tó ń ṣe lọ́wọ́ náà." Wọ́n sì máa ma fi àdúrà ránṣẹ́ pé ó máa kárí pẹ̀lú ohun tó fi ránṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn fún mi.